Omi tí mo máa ń mu lójoojúmọ́ ó pọ̀ dáradára. Ni ojojúmọ́ ni mo máa ń mu omi dáradára fún ìlera ara mi. Bẹ́ẹ̀ni, omi tí mo máa ń mu lójoojúmọ́ dára. Bẹ́ẹ̀ni ó ṣe ní ìwọ̀ntúnwọnsì fún ilé ewu ara.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé mi ni wípé tí mo bá ti lọ sí ibi iṣẹ́ àti ìgbésí ayé mi, mo máa ń jẹ́ kí gbogbo ẹ̀ kó ní ìyàtọ̀. Iṣẹ́ fún iṣẹ́, ìgbésí ayé mi fún ìgbésí ayé mi. Tí bàá n ṣiṣẹ́ mi ò kí n ṣiṣẹ́ para mi, iyẹn ìgbésí ayé ni mo máa ń wá àkókò fún ara mi.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìdájíjí nítorí pé orúkọ yí ni wọ́n mọ̀ mí sí láti kékeré mi. Ó ní gbogbo àwọn èèyàn ará àdúgbò ojúlùmọ̀, gbogbo àwọn afẹ́nifẹ́re mọ̀ mí sí, bẹ́ẹ̀ ni mo ní orúkọ ìnágijí.

Mi ò, gẹ́gẹ́ bí ẹnìkan mi ò farabalẹ̀ láti mọ àmì ìràwọ̀ mi. Ṣùgbọ́n nígbà tí mo wà ní kékeré, mo máa ń lùlù, mo máa ń kọrin. Mo níyè wípé eléyi ni àmì ìràwọ̀ mi. Bẹ́ẹ̀ni, tí a bá ní ká wò ó, máa ní pé mo ní àmì ìràwọ̀. Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi.

Èdè tí mo fẹ́ kọ́ ní ayé isin yìí ni èdè, èdè Gẹ̀ẹ́sì. Mo fẹ́ kọ́ èdè Gẹ̀ẹ́sì dáradára láti bá àwọn òyìnbó lókè òkun sọ̀rọ̀. Nkan tó wù mí láti kọ́ nìyẹn èdè Gẹ̀ẹ́sì. Èdè Yorùbá ni mo mọ̀ jú, ṣùgbọ́n èdè Gẹ̀ẹ́sì ni ó wù mí kí n kọ dáradára. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ kọ́ èdè mìíràn.

Bí mo ṣe ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wí pé mi ò kí ń ṣe jura mi, mi ò kí ń sọ̀rọ̀ jù lórí Íńtánẹ́ẹ̀tì. Fún ìdí èyí, mo mú ayé ìkọ̀kọ̀ mi, mo mú ṣe bùnkẹ́lẹ́ ni pé mi ò kí ń bá àwọn èèyàn ja. Mo dẹ̀ ní, mo dẹ̀ ní pásíwọ́ọ̀dì tí mo máa ń fi si ìyẹn, bí pínì tí mo máa ń fi sí orí ìléwọ́ mi láti má jẹ kí àwọn èèyàn rí mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ṣe ń ka àwòrán ilẹ̀ nítorí pé nǹkan tí mo fẹ́ràn jù ní tí mo ṣe kà ní ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì yìí. Ibẹ̀ ni mo ti mọ bí wón ṣe ń ka àwòrán ilẹ̀. Bẹ́ẹ̀ ni, mo mọ bí wón ṣe ń ka àwòrán ilẹ̀.

Bí mo ṣe máa ń ṣe tí mo bá ti sun ni wípé, mo máa ń, mi ò kín sun wọra. Mo máa ń ná gbọ́rọ́gọ́ lórí ibùsùn mi, ṣùgbọ́n mi ò kí ń sun taratara nítorí pé ojú tí alá kan ní ni fi ń ṣọrí. Fún ìdí èyí tí mo bá ti sun, mo máa ń ní ìṣọ̀kan àti.

Fóònù alágbèéedá eléyìí tí mò ń lò ní ti Infinxi Hot 7 Note 7 Lite. Òhun ni mò ń lò. Fóònù alágbéeda mi ṣe wúlò gan fún mi. Fún ìdí èyí, ó ni kan ni mò ń ṣì ń lò fi bá yín sọ̀rọ̀ báyìí. Fóònù alágbèéká mi ṣe pàtàkì, óhun ni wọ́n pè ní Infinix.

Bẹ́ẹ̀ni, mo máa ń mú àwọn ohun mímu purotẹ́ẹ̀nì nítorí pé ó ṣe àfààní fún ìyàn lára. Èyí á sì máa fún yàn lókun, á sì máa tún gbogbo ara ṣe. Bẹ́ẹ̀ ni, mò ń mú ohun mímu ti purotẹ́ẹ̀nì.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà òjò. Nígbà tí òjò bá rọ̀, mo láìkí ojú ọjọ́. Nígbà tí òjò bá kójọ tó ṣún sí òfurufú, ìyen sì máa mú inú mi dùn. Nígbà tí òjò bá wá rọ̀, gbogbo, gbogbo àyíká yóò sì dudu. Bẹ́ẹ̀ni, nǹkan tí mo fẹ́ràn jùlọ ni yẹ́n.

Irú aṣọ tí mo fẹ́ràn wọ̀ ní aṣọ péńpé. Ṣokoto péńpé mo fẹ́ràn ẹ̀ nítorí pé, èyí á ṣì máa ń jẹ́ kí n rìn dára dára àti aṣọ tí kò ní tí kò tí ó aṣọ al aṣọ tó mọ́lómọ́lọ́, aṣọ tó mọ́lómọ́lọ́ yẹn funfun, aṣọ funfun pẹ́nijí ni mo fẹ́ràn jùlọ láti máa lò.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi, èyí tó ń jẹ́ gege àti takanda. Bẹ́ẹ̀ ni, nínú ìjìní wọ́n ṣe kọ́ wa bó ṣe ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi.

Ìgbà ìkẹyìn tí mo lọ sọ́jà ni ọjọ́ ajé. Ọjọ́ ajé ni mo lọ sí ọjà láti wo óṣùrírí sí bí nǹkan ṣe n ṣe nínú ọjà. Bẹ́ẹ̀ni, ìgbà míìràn mo máa ń lọ nígbà ẹtì, ṣùgbọ́n ọjọ́ ajé ni mo lọ sọ́jà.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni wípé mo máa ní àfojúsùn kí tó sọ pé mo fẹ́ parí iṣẹ́ yẹn. Fún ìdí èyí tí mi ò bá lè parí, mo máa kọ́kọ́ fi ara mi balẹ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Fún idi èyí tí báa wá ti ń ṣe iṣẹ́ yẹn lọ, mo máa fojúsùn bí màá ṣe parí ẹ̀

Bí mo ṣe máa ń dojú kọ àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni wípé mo máa ń fi ara balẹ̀ àti wípé mo máa ń fẹ́ràn láti parí ìjà tó bá ṣẹlẹ̀ láàárín èmi àti àwọn ẹlẹgbẹ́ mi. Tí iṣẹ́ bá ti pọ̀ jù, ó máa ń fa ìrònú. Ní ìparí, mo máa ń ní sùúrù. Sùúrù ni baba ìwà láti ṣe gbogbo nǹkan. Mo máa ń fi àfojúsùn pé mo máa parí kí ni í lọ́jọ́ báìbàì bí mo ṣe máa ń dojú kọ àwọn ìṣòro nìyẹn.

Ní ojoojúmọ́, wákàtí mẹ́jọ ni mo máa fi ń ṣiṣẹ́. Wákàtí mẹ́jọ ni mo máa fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́ ayé. Bẹ́ẹ̀ni, èyí dẹ̀ ṣì mọ̀ mi lára bí mo ṣe ń ṣiṣẹ́ nìyẹn.

Ìdáàbòbò òòrùn mo máa ń fi sára ní ojoojúmọ́. Yálà kò sí òòrùn, yálà òòrùn wà. Bí mo ṣe máa ń wọ nǹkan mi nìyẹn, mo máa ń, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára lójoojúmọ́ ayé. Bẹ́ẹ̀ ni bí mo ṣe ń ṣe nìyẹn.

Pípá ẹja ò ṣòro rárá nítorí pé ìkan tí a fi kọ́ ìbẹ̀rẹ̀ ayé nìyẹn. Nígbà tí àwa kékeré bí a ṣe ń pa ẹja, bẹ́ẹ̀ ni mo mọ bí a ṣe ń pa ẹja. Mo mọ bí a ṣe ń pa ẹja nítorí pé bàbá mi ẹja ló ń pàtà, ìyá mi ẹja ló ń pàtà. So, bákan náà mo mọ bí wọ́n ṣe ń pa ẹja bẹ́ẹ̀ ni.

Dídarí àwọn òṣìṣẹ́ òun ni ó rọrùn jù láti ṣe fún mi. Bẹ́ẹ̀ni, mo mọ̀ bó ṣe ń darí àwọn òṣìṣẹ́ sí ipò tí wọ́n yẹ, èyí tí kò bá kọ́jú wọ́n, ó ní bí a ti ṣe ń darí wọn náà. Fún ìdí èyí, mo mọ̀ bó ṣe ń darí àwọn òṣìṣẹ́ síbi tó yẹ àti sí bí tó tọ́.

Méjèèjì ló da. Coffee àbí tea méjèèjì ló da, ṣùgbọ́n èmi fẹ́ràn coffee jùlọ. Láti lo coffee nígbà tí mo bá wà ní ẹnu iṣẹ́, èyìí kò ní mú mí sùn. So nípa èyí, mo fẹ́ràn coffee. Bẹ́ẹ̀ ni.

Wákàtí bí mẹ́ta ni mo máa ń lò láti wo ojú ìbòjú lójoojúmọ́. Bẹ́ẹ̀ni, wákàtí mẹ́ta nítorí pé àwọn iṣẹ́ mi kò fún mi ní ààyè láti wo ojú ìbòjú lójoojúmọ́. Ṣùgbọ́n ní ojoojúmọ́ mo máa ń wo ìbòjú ní ìgbà mẹ́ta. Wákàtí mẹ́ta ni mo máa ń lò láti wo ìbòjú lójoojúmọ́

Àwọn, àwọn áàpù tí mo máa ń lò jù ní orí, orí ìléwọ́ fóònù mi ni Twitter, Chrome, Facebook àti WhatsApp. Àwọn áàpù tí mo máa ń lò jù ni wọ́n yẹn.

Rárá, èmi ò kí ń lo òògùn lójoojúmọ́. Fún ìlera ara mi, èmi ò kí ń lo òògùn lójoojúmọ́. Rárá o, mi ò kí ń lo nítorí pé pírí lologo jí, ara mi le. So nípa èyí, mi ò kí ń lo òògùn lójoojúmọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan, mo máa ń ṣe àtúnlo nǹkan mi. Ní pàápàá, mo máa ń ṣe àtúnlo àwọn nǹkan ilé mi dáradára. Bẹ́ẹ̀ ni, mo máa ń tú, mo máa ń ṣe àtúnlo nǹkan.

Mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ nígbà gbogbo. Yálà tí mo bá rìnrìn àjò àbí tí mo bá wà nínú ọkọ̀ náà, mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ nítorí wipé ó máa jẹ́ kí atẹ́gùn bá lè wọlé. Ìdí atú jẹ́ kí n rí àwọn ènìyàn tí mo mọ̀. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀.

Awon oju opo ayelujara ti mo mo po jantirere. Ikiní Spotify, ikeji Facebook, ikẹta Instagram, Instagram, Twitter, www.kingwe.com. Ìyẹn naa wà.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe èyí tí mo máa ń pín fún àwọn oníbàárà ojúlùmọ̀ àti gbogbo ènìyàn láti jẹ́ kan padà wá àbí yálà láti jẹ́ kan wá padà wá rí mi láti wá ra àwọn nǹkan. Bẹ́ẹ̀ni mo ní káàdì ìṣe lọ́pọ̀ yanturu tí mo máa ń fún yàn.

Bí i ìkan ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni mo rìnrìn àjò fún iṣẹ́ tí iṣẹ́ gbé mi lọ òkè òkun láti lọ ṣiṣẹ́. Èyí, èyí dàbí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni mo lọ ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń sáré láti jẹ́ kí ara mi ó le koko, mo máa ń sáré. Mo fẹ́ràn láti máa sáré gidi, ìdí nìyẹn tí mo máa ń tiraka láti sáré ni òré kóòré, nígbà kigbà. Bẹ́ẹ̀ni, mo máa ń sáré.

Ibi tí mo ti máa ń ra nǹkan mi, mo máa ń ra nǹkan láti orí Íńtánẹ́ẹ̀tì, ìyẹn ti Temu àbí ti Jumia. Ibẹ̀ ni mo ti máa ń ra nǹkan mi lóore kóóre nígbàkígbà. Ìgbà mí tún wà tí mo máa ń ra nǹkan láti ọwọ́dọ̀wọ́

Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí, mo ti ṣìná rí ní, ní, ní mímu ìyàwó, mo ti ṣìná rí ní, ní ilé ìwé, mo ti ṣìná rí ní ilé ayé, mo ti ṣìná rí ní ọ̀nà kan náà, ṣùgbọ́n ní gbogbo ìlú mo kẹ́dùn ara mi, mo sì padà mo sì mú gbogbo nǹkan tí mo ṣìná, mo mú un wá sí ètò lẹ́tò.

Níbi tí mo fẹ́ lọ ṣe ìsinmi ni USA. United State of America. Ibẹ̀ ni mo ti fẹ́ lọ sinmi láti jẹ́ kí n ní ìsinmi tó lárinrin.

Ọjọ́ abámẹ́ta ni mo máa ń sábà ṣe ìmọ́tótó ilé mi. Abámẹ́ta, ọjọ́ abámẹ́ta ni mo máa ń sábà ṣe ìtọ́jú ilé mi. Ìgbà yẹn gangan ni mo rí àyè láti ṣe ìmọ́tótó ilé mi bẹ́ẹ̀ ni.

Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ọ̀tún àti ọ̀tún. A dẹ̀ máa gbọ́ wàrà wa ni ní ti ọmọlúwàbí. Bí mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn ni àwọn ènìyàn tí mo mọ̀ nìyẹn, mo máa gbọ́n wọn bí i ti ọmọlúwàbí, ọwọ́ ọ̀tún àti ọwọ́ ọ̀tún, sííra.

Mo ma n pàdé àfojú títa mi lóòrèkóòrè ní ìgbà kúùgbà, èyí sì ma n jẹ́ kí orí mi wú nígbà mí. Fún ìdí èyí, mo ma n pàdé àfojú sùn títa mi, bẹ́ẹ̀ ni mo ma n pàdé àfojú síta mi nígbà gbogbo lóòrèkóòrè.

Nínu ọkọ̀ mi, mo máa ń jẹun nínú, nínú ẹ̀. Ni ìgbà tí mo bá, tí mi ò bá ráyè láti jẹun nílé, mo máa ń jẹun nínú ọkọ̀ mi, nínú ọkọ̀ mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹun níbẹ̀ dáradára. Bẹ́ẹ̀ ni mo máa ń jẹun.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ mi kò gbà mí ju ago.

Bẹ́ẹ̀ni, etí mi dára, mo sì fi ń gbọ́ ran dáradára. Etí mi dára tó jẹ́ pé mo fi ń gbọ́ ìran, mo fi ń gbọ́ ìran dáadáa. Mo rẹ̀ ẹ fi ń ṣe gbogbo nǹkan, mo fi ń gbọ́ ìran. Bẹ́ẹ̀ etí mi wà ó dára.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan sílé tí mo máa ń wà lọ sí gbogbo ibi tí ó wù mí. Mo ní ọkọ̀ imi, ṣùgbọ́n mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Mo ní ọkọ̀

Mo máa ń jẹ gúọ̀mù, ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo. Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ gúọ̀mù. Mo máa ń jẹ gúọ̀mù láti jẹ́ kí eyín mi ba lè ṣiṣẹ́ dáradára ní ibà mí. Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ gúọ̀mù. Mo máa ń jẹ gúọ̀mù fún àǹfààní eyín mi.

Oṣù kẹfà inú ọdún ni mo fẹ́ràn jùlọ nítorí pé ó jẹ́ ọjọ́ ìbí mi, ó jẹ́ oṣù ọjọ́ ìbí mi, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn oṣù mẹ́fà dáradára. Oṣù mẹ́fà ni mo fẹ́ràn jùlọ nínú ọdún.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára tó. Bẹ́ẹ̀ni, ó gbìyànjú tirẹ̀, ó dẹ̀ ń ṣe iṣẹ́ bó ṣe yẹ kó ṣe, ó ń ṣe iṣẹ́ bó yẹ kó ṣe ń ṣe. Bẹ́ẹ̀ni, wáífà mi yára tó, ó yára tó.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí kò ń jẹ ẹran rárá. Nítorí pé, nítorí àlè rá mi ní mi ò ṣe kí ń jẹ ẹran. Bẹ́ẹ̀ni, mi ò kí ń jẹ ẹran. Mo jẹ́ ènìyàn kan tí kò kí ń jẹ ẹran nítorí ìlera ara mi.

Mo fẹ́ràn láti jókòó sílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí pé ó máa ń fún mi ní àǹfààní láti rí ìta, láti rí ìran dáradára. Pẹ̀lú, pẹ̀lú pẹ̀lú kò ní jẹ́ kí àwọn ènìyàn bá lè máa, máa tímí kiri. So eléyìí máa ń fún mi ní àǹfààní láti rí ìran dáradára àti kí àwọn ènìyàn má máa tímí tó bá ń kọjá. So, àǹfààní ńlá ni mo fẹ́ràn láti máa jókòó sí fèrèsé nínú ọkọ̀ òfurufú yìí.

Mo máa ń fọ aṣọ ní ìgbà ìrọ̀lẹ́ àbí àṣálẹ́. Mo máa ń fọ aṣọ nígbà tí kò bá sí ènìyàn lọ́dọ̀ mi. Nígbà náà ni mo máa ń fọ àwọn aṣọ láti jẹ́ kí iṣẹ́ ọwọ́ mi ó yá. Àní wípé mo máa ń fọ aṣọ nígbà tí ọwọ́ bá dílẹ̀ ni mo máa ń fọ aṣọ.

Mo máa ń rántí àlá mi nígbà gbogbo tí mo bá ti lá àlá. Iyẹn tí n bá wá jí ṣojú wáyé mo ṣẹ̀ ṣì ń rántí àlá mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń rántí àlá mi dáradára. Mo máa ń rántí àlá mi dáradára nítorí wípé mo máa ń rántí, mo máa ń rántí àlá mi dáadáa.

Mo máa ń gba ìyìn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi. Mo máa ń gba ìyìn lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá ti ṣe nǹkan fún wọn. Mo máa ń gba ìyìn lọ́wọ́ ojúlùmọ̀. Mo máa ń gba ìyìn lọ́wọ́ gbogbo ará ilé tí mo bá ti ṣe nǹkan mi àbí òmíràn dáradára sí wọn. Ìbẹ̀ ni mo ti máa ń gba ìyìn. Mo máa ń gba ìyìn lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá ti ṣe iṣẹ́ fún wọn. Wọ́n máa ń yìn mí nítorí iṣẹ́ ọwọ́ mi.

Àwòrán jẹ́ ǹkan pàtàkì tí mo fẹ́ràn jùlọ. Mo máa ń ya àwòrán, mo sì mọ bí wọ́n ṣe ń ya àwòrán dáradára. Èyí tún jẹ́ kí ní ìwà ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwòrán. Nítorí wípé láti kékeré mi ni mo ti fẹ́ràn sí ní yíya àwòrán. Kò sí ǹkan tí mi ò kí ń yà. Ọlọ́run ló fún mi ní ẹ̀bùn yẹn, bẹ́ẹ̀ ni mo ní tálẹ́ǹtì bó ṣe ya àwòrán.

Ní bí ọdún kan sẹ́yìn ni mo gun ọkọ̀ akẹ́rù. Nígbà tí mò ń, tí mò ń lọ sí ìrìnàjò kan ni mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn kẹ́yìn. Bẹ́ẹ̀ ni, ọkọ̀ akẹ́rù mo gun-un.

Nígbà tí mo lọ sí ilé ìkàwé kẹ́yìn ni, oṣù kan sí ìyín ìní yìí ni mo lọ sí, ni mo lọ sí ilé ìkàwé láti lọ kàwé àti láti lọ ṣe ìwádìí kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni, ìgbà.

Àwọn nǹkan tí mo máa kọ́ ṣe ní òwúrọ̀ ni ìwọ̀n yìí. Ni àkọ́kọ́, mo máa kọ́ gbàdúrà sí Elédùmarè tó ṣẹ̀dá ayé. Élékèjì, mo máa lọ sí ilé, ilé ìwẹ̀ láti wẹ̀. Bákan náà ni mo máa mú ẹ̀rọ ìléwọ́ mi láti wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Íńtánẹ́ẹ̀tì láti tú èrò ara mi pa. Mo dẹ̀ máa lọ sí ibi iṣẹ́. Bákan náà, àwọn nǹkan tí mo máa ṣe ni wọ́n yẹn.

Bẹ́ẹ̀ ni, ní software mi, mo máa ń ṣe ìmùtójú wọn dáradára láti mọ wípé mo ṣe wọ́n dáradára. Èyí tó ń jẹ́ ẹ̀rọ ìléwọ́ mi gbogbo ẹ̀ pátápátá ni mo máa ń ṣe ìmújú wọn software mi dáradára.

Bẹ́ẹ̀ni, èrò nígbà mi ni láti ṣe ètò láti fi, láti fi sí ìlú mìíràn. Ètò mi ni láti fi, ètò mi àti èrò nígbà mi ni láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn, láti jẹ́ kí èrò nígbà àti gbogbo iṣẹ́ mi kó lọ sí òkè sí, kó sì gbà á ju gbàjà.

Ìgbóná jẹjẹ irú tí mo fẹ́ràn nínú yàrá mi ni, nígbà tí òtútù bá wà, ìgbóná jẹjẹ tí ó máa jẹ́ kí yàrá, tí ó máa jẹ́ kí inú yàrá kó, kó gbóná díẹ̀ ni mo fẹ́ràn jù.

Bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni mo, ni mo kẹ́yìn ní àlá burúkú kan tí ó sì bà mí lẹ́rù. Èyí sì jẹ́ kí ọkàn mi ó gbọ́gbẹ́. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ta ló kọjá yìí, èyí tí ń ṣe ọ̀sẹ̀ kan ni mo ní, ni mo kẹ́yìn ní àlá burúkú.

Ohun kan tí mo mọ̀ pé mo máa ń ṣe tí bá ti dúró de ènìyàn, òun ni wípé mo máa ń ní ṣúrù, mo máa ń ní ìfọkànsìn, mo dẹ̀ tún máa ń tẹ́, mo dẹ̀ tún máa ń lọ sí Íńtánẹ́ẹ̀tì láti lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Bákan náà, mo máa ń ní ṣúrù tí máa ń ti dúró de ènì-- ẹnìkan tí ènì yen ò bá ṣiradé, mo máa ń ní ṣúrù, mo máa ń tẹ fóonù mi, mo máa gbìyànjú láti dá ìpè ẹni yẹn.

Mo jẹ eniyan kan ti o maa n jini kutukutu. Mo ma n jini kutukutu lati ṣe awon nkan ti o ṣeese. Mo ma n jini kutukutu lati wo bi oju ojo ṣe ri lati wo ayika mi. Bẹẹni mo jẹ eniyan kan ti o maa n jini kutukutu lati ṣe ohun ti o tọ ati ohun ti o yẹ.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo jẹ́ èèyàn kan tí ó máa ń wo ètò tẹlifíṣàn ní òrékoórè ní ìgbàkúùgbà láti jẹ́ kí n ní òye bí ó ṣe ń lọ ní àyíká mi. Mo máa ń wo ètò tẹlifíṣàn nígbà gbogbo. Nígbà tí ọwọ́ bá dílẹ̀, mo máa ń wo tẹlifíṣàn.

Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa kọrin. Mo kọrin, mo like, mo fẹ́ràn kí máa kọrin. Bẹ́ẹ̀ ni, kí kọrin dá fún ọgbọ́n, fún ìfẹ́, fún afẹ́yẹyẹ ayé. Mo máa kọrin. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa kọrin.

Mo máa ń gba méèlì, méèlì àìwúlò ṣùgbọ́n tí mo bá ti gbà á lórí ìpè, ìpè fóònù mi, mo máa ń wá àtúnṣe láti, láti jù wọ́n sọnù. Bẹ́ẹ̀ ni, mo máa ń gba àwọn ímélì àìwúlò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Èyí ti tèmi, èyí bí o ti ẹ ṣe tèmi, gbogbo ẹ̀ ni mo máa ń tọ́jú. Mo mọ bó ṣe ń tọ́jú àwọn, mo mọ bó ṣe ń tọ́jú àwọn ìtọ́jú àwọn ọjà dáradára. Mo máa, mo mọ bó ṣe ń ṣe ìtọ́jú àwọn ọjà.

Mo fẹ́ran àjọ̀dún ti Kérésìmesì. Mo dẹ̀ fẹ́ran àjọ̀dún ti, ti ọdún tuntun. Mo fẹ́ran àjọ̀dún ti ọdún tuntun àti ti Kérésìmesì, èyí ní ìtumọ̀ sí mi jùlọ. Kódà mo ní ìfẹ́ sí wọn, dí nìyẹn tí mo fi fẹ́ran wọn jù.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ otútù tí mo fi ń gba òtútù sara ní àyè. Bẹ́ẹ̀ni, aṣọ òtútù tí mo ní pọ̀ náà bákan náà, tí wọ́n sì ń dáàbò bo ara mi nígbà tí òtútù bá mú. Aṣọ òtútù jẹ́ pàtàkì sí mi. Fún ìdí èyí, mo ní àwọn aṣọ òtútù tó pọ̀ gan.

Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi o lo repẹtẹ, ìkíní, mo máa ń kọ́ gbàdúrà sí ọlọ́run ọba ní ọ̀gànjọ́ òru, lẹ́yìn wá e, mo máa ń lọ sí ilé ìjọsìn láti fún ọrẹ ọjọ́ ìbí mi, màá tún lọ sí ìta lọ fún àwọn aláìní ní owó tí mo ṣe máa ń fún wọn nìyẹn, bí mo ṣe ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn.

Bí mo ṣe ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi dáradára ní ìdọ́gba. Mo máa ń ní àfojúsùn wípé owó tí a bá ti fẹ́ pín, mo máa ń pín dọ́gba dọ́gba tí kò ní sí wàhálà àbí ìjà nínú wa.

Mo fẹ́ràn jíjó dáadáa. Ijó ṣe pàtàkì. Tí máa ti rí ìlù, mo máa ń jó. Tí máa ti gbọ́ orin, mo máa ń jó. Mo fẹ́ràn ijó dáradára. Mo fẹ́ràn kí máa jó dáradára. Ijó ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe. Yálà, nǹkan tó ń lò bí àwọn ẹ̀rọ ìléwọ́ àbí bí ọ̀rọ̀ òdì, mo mọ bí wọ́n ṣe ń tún nǹkan ṣe dáradára. Èyí jẹ́ kí n ní òye bí wọ́n ṣe ń tún nǹkan ṣe.

Mo máa ń ṣe irun mi, tí irun mi bá ti kún, mo máa ń lọ sí ọ̀dọ̀ àwọn tó ń fárí. Mo máa ń jẹ́ kí wọ́n bá mi fà irun orí mi, kò bá mi fà kó máa dán kúlákúlá lórí mi. Mi ò fẹ́ràn kí irun kí ó wà lórí mi, mo fẹ́ràn kí wọ́n bá mi fà irun orí mi.

Bí mo ṣe máa ń jẹ oúnjẹ ní ọ̀sán ni, mo máa ń jẹ oní géregé aago méjì àbọ̀, mo sì máa like kí máa jẹ oúnjẹooní okele ní ọ̀sán gangan. Èyí ń fún mi ní okun àti agbára láti jẹ ohun tí ó wù mí ní ọ̀sán gangan.

Bákan náà mo ti fún, mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí, mo máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀. Ọ̀wọ́n tí ó bá nílò ẹ̀jẹ̀ ní ilé, ilé ìwòsàn, mo máa ń lọ láti fi ẹ̀jẹ̀ sílẹ̀ láti ra ẹ̀mí wọn padà. Èyí ni àwọn tí mò ń ṣe. Mo máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé nítorí pé ọ̀wọ́ nǹkan mírímìrí, ǹkan ayé àsẹ̀mbáyé ni ó máa wà níbẹ̀. Ǹkan tí ó wà níbẹ̀ ó máa ń jọni lójú ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn tí kí èèyàn ní ọgbọ́n si ní ilé ìsẹ̀mbáyé. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé.

Bí mo ṣe máa ń rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlànà wípé mo máa ń wo íńtánẹ́ẹ̀tì mi, ìyẹn ayárabíàṣá mi, mo máa ń wo ǹkan tó ń lọ, mo máa ń gbọ́ orin èyí tó máa ń múni mi dùn, mo dẹ̀, mo dẹ̀, mo sì ń ka ìwé. Mo máa ń ka ìwé nígbà tí mo bá wà nínú ìlà, gbogbo ǹkan tí mo máa ń ṣe nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ láti fi ṣe àwọn nǹkan ayárabíàṣá ni órí Íńtánẹ́ẹ̀tì. Mo ní nọ́mbà orílẹ̀, ó wà lọ́wọ́ mi. Ní ìgbà kúùgbà tí mo bá ní ìwúlò rẹ̀ ni mo máa ń lò ó fún gbogbo nǹkan tí mo bá fi fẹ́ lò. Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀

Mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ lókè nítorí pé ní alẹ́, ní àṣálẹ́ mo máa ń wo àwọn ìràwọ̀ yìí ó dẹ̀ síi, ó dẹ̀ yé máa ń fún mi ní àwọn, àwọn ọgbọ́n àti ìfọ̀kànbalẹ̀ tí mo bá ń wo àwọn ìràwọ̀ bẹ́ẹ̀ ni. Mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ náà.

Ọ̀sẹ̀ tí ó kọjá, ìyí ọjọ́ ajé ni mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi tí ó sì máa jẹ́ kí ń máa ka ohun tuntun ní ibi iṣẹ́ mi. Mo máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi ní òrèkóòrè. Yálà ní.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni wípé mo máa ń kọ wọ́n sílẹ̀ kí mo ti, kí n má ba à gbàgbé wọn. Tí bá ti kọ sílẹ̀, mo máa ń, eléyìí máa ń, ó máa ń jẹ́ kí n rántí. Tí bá ti wọ́n kọ wọ́n sílẹ̀, mo máa ń rántí. Ìdí nìyẹn tí mo fi máa ń rántí àwọn àdéhùn mi.

Ní nkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ sílẹ̀. Mo kọ ọ́ sílẹ̀ kí ń má ba à gbàgbé. Èyí sì mú jẹ́ kí n ní àfojúsùn àwọn iṣẹ́ kíkọ.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù láti fi ṣe àwọn iṣẹ́ mi. Ọwọ́ ọ̀tún èyí sì jẹ ń jẹ́ kí n ṣe iṣẹ́ mi dáradára. Nígbà mìíràn, ọwọ́ òsì ni, ṣùgbọ́n ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù dáradára, èyí.

Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá nìyí. Mo máa ń kọ́ wo kín ni ìṣòro tí kiní yìí ní, tí ayárabíàṣá yìí ní. Màá tún wo agbára tó ní àti nǹkan tó sọ̀pọ̀ mọ́. Mo máa wá wo, màá lọ bá àwọn èèyàn àti nǹkan tí mo lè wo, màá tún ka nǹkan tí ó lè jẹ́ ìṣòro fún. Mo máa wá ge nì kúkúrú sí kéékèèké pé kí ló lè ṣẹlẹ̀. Mo máa wá lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tí ó mọ̀ nípa ẹ̀, àwọn tó mọ̀ nípa ẹ̀ ati àwọn tí ó ń ṣe gangan bí mo ṣe máa ń, bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá yìí.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí àgó rí, mo rí bí wón ṣe ń ṣe níbẹ̀, mo dẹ̀ fẹ́ràn bí àgó ṣe rí. Àgó jẹ́ ibìkan tí o ti máa lọ́gbọ́n sí, o ti máa bá àwọn èèyàn pàdé, o ti máa rí bí wón ṣe ń ṣe ìhùwàsí wọn. Àgó jẹ́ ibìkan tí ó dára tí o ti máa ní ààyè láti bá àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ sọ̀rọ̀ àti àwọn àjòjì sọ̀rọ̀ bákan náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi fáìlì pamọ́ sí orí cloud mi. Nítorí wípé ìgbàkúgbà tí mo bá nílò ẹ̀, ó máa rọrùn fún mi láti padà lọ wò ó, ó sì máa jẹ́ ìrọ̀rùn fún mi láti ṣe àti láti gbé àwọn iṣẹ́ yẹn nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni.

Mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà àti àbọ̀ bí mo ṣe ga tó nìyẹn. Mo ga ní ìwọ̀n bàtà ẹsẹ̀ bàtà mẹ́fà àti àbọ̀ bí gíga mi ṣe tó nìyẹn, bẹ́ẹ̀ ni.

Mo mọ àwọn, àwọn aládùúgbò mi dáadáa tí ó jẹ́ pé a ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láti ìgbé ayé wa. Mo ní àwọn ọ̀rẹ́ tó wà tó jẹ́ aládùúgbò mi, àwọn ojúlùmọ̀, àwọn ẹbí tó jẹ́ aládùúgbò mi. Ìdá.

Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, òun ni gigi méje lọ́sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni, data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, ó pọ̀ tó gigi méje bẹ́ẹ̀ ni.

Oríṣìíríṣìí ni ǹkan tí mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ́ bí wọ́n ṣe ń lùlù, mo máa ń kọ́ bí wọ́n ṣe ń ṣe, bí wọ́n ṣe ń se oúnjẹ, mo máa ń kọ́ bí wọ́n ṣe ń rán aṣọ, mo máa ń kọ́ bí wọ́n ṣe ń sáré. Gbogbo oríṣìíríṣìí nǹkan ni mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, mo ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni mo máa ṣe ìsọdọ̀kan nítorí pé ìsọdọ̀kan a máa mú ìfọ̀kànbalẹ̀ wá sí ayé ènìyàn, á sì jẹ́ kí ènìyàn wá ǹkan tó ṣe pàtàkì, ati àti ronú ǹkan tó ṣe nínú èèyàn, bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi ní kété tí mo bá ti fẹ́ sùn. Bẹ́ẹ̀ni orí máa ń fọ́ mi yẹn ní kété tí mo bá ti fẹ́ sùn. Eléy àṣẹ máa ń wáyé ní òrekòre.

Àkókò bí i aago mẹ́jọ sí mẹ́sàn-án ni mo lọ máa ń sùn lálẹ́ tí màá sùn wọra. Bẹ́ẹ̀ni, àkókò bí i aago mẹ́jọ sí mẹ́sàn-án ni mo máa ń sùn ní alẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórira sí oúnjẹ kan. Kìí ṣe gbogbo oúnjẹ ni ó bá mi lára mu. Ìdí nìyí tí mo fi ní àìsàn ìkórira sí oúnjẹ bí i ọ̀gẹ̀dẹ̀ pupa, ẹyin mi ò nífẹ̀ẹ́ sí wọn, mo ní àìsàn ìkórira sí wọn.

Èmi gẹ́gẹ́ bí ènì kan, ìrọ̀rí méjì ni mo máa ń lò. Ìrọ̀rí méjì péré ni mo máa ń lò láti fi sùn. Ni ìgbà kúùgbà tí mo bá fẹ́ sùn, ìrọ̀rí méjì péré ni mo máa ń lò. Bẹ́ẹ̀ni, ìrọ̀rí méjì péré.

Bí mo ṣe máa ń dojú kọ ìdènà ọkọ̀ ni wípé tí mo bá ti wà nínú ìdènà yìí, mo máa ní sùúrù gidi kó tó di wípé ọ̀nà yẹn ṣí. Bákan náà, mo máa dúró láti gbọ́ orin láti fi dúró láti fi.

Bẹ́ẹ̀ni, mo ní oríṣiríṣi ẹranko ọ̀sìn. Èyí tó jẹ́ ajá, ewúrẹ́, adìẹ, gbogbo wọn ni mo ní tí mo, tí mo kó sí ẹ̀yìn ilé mi. Bẹ́ẹ̀ ni, mo ní ẹranko ọ̀sìn. Àwọn ẹranko ọ̀sìn yìí sì ní oríṣiríṣi ẹ̀yà ara lára.

Rárá, mi ò kí ń lo ẹ̀rọ ààrùn àràwọ̀ òun nítorí wípé òun mi jágere. Mo rí i wípé kò ní, mi ò ní ìwúlò ẹ̀ bẹ́ẹ̀ ni mi ò kín ṣe ń lo ẹ̀rọ à ìràwọ̀ òun.

Ọjọ́ eti ni mo fẹran jù lọ nínú ọ̀sẹ̀ nítorí wipé ọjọ́ eti yìí ni màá dé láti ilé iṣẹ́ mi tí màá fi sìnmi. Ó pẹ̀lú nkan ti mo fi fẹ́ran ọjọ́ eti jùlọ nínú gbogbo ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá ń sùn. Ìdí ni wípé kí ẹ̀fọn má bá jẹ mí, kí ń má bá ní àwọn àìsàn kan lára ni mo ṣe ń fi aṣọ ìbora bora. Ìkíni ìkejì ni wípé kí òtútù má bá pa mí ni mo ṣe ń lo aṣọ ìbora bora mi nígbà tí mo bá ń sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera. Èyí á sì máa jẹ́ kí n jẹ oúnjẹ gidi bíi ẹ̀wà, ẹja. Àwọn yìí ni ó ń ṣiṣẹ́ tó ń fún mi ní okun àti agbára. Bẹ́ẹ̀ ni, mò ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera mo n jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Èyí jẹ́ àwọn nkan ìmọ̀ tí mo máa ń ṣe láti ní oníbàárà. Pípé wọ́n ni ó máa fa ojú won ọmọ ra láti jẹ́ kí wọ́n mọ̀ mí. Bẹ́ẹ̀ ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun mi kí wọ́n wá ra ọjà mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun.

Rárá, mi ò mọ̀ bí a ti ń fọn nítorí wípé kì í ṣe ǹkan tí mo kọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi. Bẹ́ẹ̀ sì ni, mi ò mọ̀ láti bó ṣe ń fọn, mi ò mọ̀ bó ṣe ń fọn ǹkan kan. Bẹ́ẹ̀ ni, mi ò mọ̀ bó ṣe ń fọn. Rárá, mi ò mọ̀ bó ṣe ń fọn.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò tí mo máa ń fi gba òjò lẹ́yìn ìkúlé ilé mi. Èyí á sì máa jẹ́ nígbà tí òjò bá rọ̀. Bẹ́ẹ̀ ni, mo ní àgbàlá òjò sí ẹ̀yìnkùlé. Mo ní àgbàlá òjò nítorí pé mo níidi omi náà láti fi ṣe orí oko omi. Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò.

Mo máa ń gbọ́ broadcast, mo máa ń gbọ́ broadcast. Èyí ìròyìn oríṣiríṣi ni wọ́n máa ń sọ níbẹ̀. Mo máa ń fi ara balẹ̀ láti gbọ́ ní ojoojúmọ́ kí n lè mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká mi àti ní agbègbè mi. Bẹ́ẹ̀ ni mò ń gbọ́ broadcast.

Bẹ́ẹ̀ni mo ní àwòrán, àwọn àwòrán mi dẹ̀ ṣí pọ̀ gan lorí ayélujára ti Íńtánẹ́ẹ̀tì yìí. Bẹ́ẹ̀ni mo ní àwòrán, mo ní àwòrán lára. Àwọn àwòrán mi dà ṣípọ̀. Bẹ́ẹ̀ni mo láwòrán.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí dáradára, èyí sì jẹ́ kí n mọ bí ọkọ̀ ojú omi ti rí. Mo ti ń gun ọkọ̀ ojú omi láti kékeré. Báyìí, mo dẹ̀ ṣíi ń gun ọkọ̀ ojú omi. Mọ ti gun ọkọ̀ ojú omi rí dáadaa. Mo ti gun ọkọ̀ ojú omi rí dáadaa.

Mo jẹ́ ẹnìkan tó jẹ́ tó ní ọ̀yàyà sí gbogbo ènìyàn. Fún ìdí èyí, mo máa ń kí gbogbo àwọn ènìyàn. Bí mo ṣe máa ń kí ọkùnrin, màá ń kí wọn. Àwọn tó bá jù mí lọ, mo máa ń tẹríba fún wọn. Àwọn bí ojú ẹgbẹ́ mi, mo máa ń kí wọn bí ojú ẹgbẹ́ sí ojú ẹgbẹ́. Àwọn tó bá kéré sí mi, mo máa ń kí wọn náà bọ̀. Mo máa ń kí wọn.

Nígbà mi mo máa ń mu ọ̀pá ìfàmúra. Nígbà tí, tó bá jẹ́ pé àwọn ǹkan aládùn ni mo ń mu, mo máa ń mu, mo máa ń lo ọ̀pá ìfàmúra. Tó bá jẹ́ pé omi lásán ni, mo má ń, mi ò kí ń lo ìfàmúra rárá.

Èso tí mo fẹ́ràn jù lọ ni ọsàn. Mo fẹ́ràn ọsàn gidigidi. Èyí sì ń jẹ́ kí n máa ra ọsàn dáradára sílé mi láti máa mu. Mo máa ń mu ọsàn nítorí pé ó jẹ́ èso tí mo fẹ́ràn jù lọ ní gbogbo, ní gbogbo èso bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn tí bá, nígbà tí mo bá sùn. Mo máa ń, bẹ́ẹ̀ni ó máa ń rọrùn fún mi dáradára tí mo bá sùn. Ídí ni wípé mo máa ń lo ìrọrí láti sùn. Tí mi ò bá lo ìrọrí kò ní rọrùn fún mi. Ṣùgbọ́n tí n bá ti lo ìrọrí láti sùn, ó máa ń rọrùn fún mi dáradára láti sùn.

Bẹ́ẹ̀ni, tí mo bá lọ síbi tí mi ò mọ̀, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tó wà lọ́nà. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó wà ní, tó mọ ọ̀nà tí mò ń lọ, mo máa ń bèrè. Tí n bá lọ sí ọ̀nà tí mi ò mọ̀, ó di dandan kí n bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó mọ̀ ọ̀nà. Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Ìyẹn òṣìṣẹ́ tó bá ṣú, tó bá ṣiṣẹ́ déédéé, ó di dandan kó rí àfikún owó gbà lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ ni, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún nítorí iṣẹ́ tán ṣe iṣẹ́ kárakára ni. Ó di dandan kó rí èrè iṣẹ́ ọwọ́ wọn.

Nígbà tí mo máa ń fa, ìgbà wò ni mo máa ń fa? Mo máa ń fa ní, ní agogo mẹ́jọ, ẹtì, àti abámẹ́ta. Ìgbà yẹn gangan ni mọ máa ń fa. Mọ máa n ya àwọn àwòrán, mo dẹ̀ ṣì máa ń fa wọn dáradára. Bẹ́ẹ̀ni, nìkan bíi ago mẹ́jọ ẹtì ni mọ máa ń fa.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó ṣẹ́kù. Ìgbà mìíràn mo máa ń jẹ oúnjẹ tó ṣẹ́kù. Ti ìdílé tí ojúlùmọ̀ tí àwọn táa bá jọ jẹun papọ̀ nínú àwò kàná, mo máa ń jẹun oúnjẹ tó ṣẹ́kù. Tí n bá ṣe oúnjẹ, oúnjẹ mi tó ṣẹ́kù ni mo máa ń jẹ dáadáa.